Ṣé o máa ń ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Rárá o, mi i ṣèwádìí wọn rárá. Àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi ní ibi iṣẹ́, mi i ṣèwádìí wọn rárá. Ká ti i kirà ẹ̀ka àárọ̀ o, ẹ̀ka ọ̀sán o, báwo ni lé o, ṣe ẹ̀ wá dáadáa, ṣé gbogbo ẹn lọ dáadáa? Mi i ṣèwádìí ẹni kankan o. Mi i, mi i nìfẹ̀ láti máa, ẹ́m, bùkúnú sínú nǹkan tí ó kan mi. Ìwọ́n kí wọ́n máa ṣèwádìí èèyàn. Ẹ̀ bá wò lè ni yìí ṣé jẹ́, báwo? Kì í ṣe mi kọ́ nìyẹn. So ó ṣe dáadáa o, kò ṣe dáadáa o. It's none of my business. Mi ò ṣe detective. So èmi ò rí ṣèwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi. Torí àwọn alábàáṣiṣẹ́ pọ̀ mi, àwọn èèyàn dáadáa ni wọ́n.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Mo rántí ọ̀pọ̀lọpọ̀ nǹkan nígbà èwe o. Há, ìgbà ti mo wà ní ọmọdé. Oríṣiríṣi nǹkan ìgbà yẹn ti àwọn òbí wa má ni. "Ẹ má ṣe eléyi, ẹ má ṣe igbá, ẹ má ṣe toun, ẹ o gbọdọ̀ ṣe eléyi, ẹ o gbọdọ̀ ṣe toun." Há. Nígbà náà, ayé ti-- ayé sì dá ńigbà náà. Wọ́n ti máa ń fún wa ní, ẹ, five naira, five naira, ten naira. Ìwọ tóun bá ń fún o ni hundred naira lọ sí school nígbà yẹn, à, olówó ni ẹ o. Torí tó bá ka biscuit àti sweet five five naira jọ. Há, pọ́ńgìlà, bàbá dúdú. Ewo la o mú tán láyé ìgbà yẹn. À, ayé dà o. Tí a bá nlọ school, èló la ń wọ mọ́tò? Mo wọ mọ́tò láti ilé mi dé school. Twenty naira, twenty naira la ma n wọ mọ́tò. Èló la ń ra bagi rice nígbà yen náà? Won n ra bagi rice boya five thousand. Epo petrol, wọ́n n ra-- petrol ni fifty naira per litre nígbà náà. À, mo ti e rántí biscuit tí a máa ń jẹ. Pepper snacks àti Speedy. À, mo ma fẹ́ran pepper snacks o. À, mo fẹ́ran pepper snacks. Pepper snacks yẹn dùn. À, mo fẹ́ran Speedy náà ṣùgbọ́n, mo sì fẹ́ran pepper snacks ju Speedy lọ. À, bàbá dúdú. Mo má la ṣẹge sí bàbá dúdú lára o. Àti eve. Mo má jẹ eve mo má lá eve o. Tí a bá ti kúrò ní school báyìí, àwọn tó ti má ń ta tí má dúró síwájú school. "Come and buy your eve. Come and buy your eve." Àwa ro pe a ń gbádùn nígbà yẹn. Ìgbà yẹn a sa n gbádùn jù, ayé ò-- ayé ìgbà ìsìnyi lọ. To rí nǹkan tí bàjẹ́, nǹkan tí wọ́n. Ayé dà nígbà yẹn o. Ṣùgbọ́n nísínyi.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? Hmm, mo màá ń tọrọ àforíjì lọ́wọ́ ẹni tí mo bá ṣe, tí ma ri pé àá nkan tí mò ṣe fún ẹni yìí ò dà, ǹkan tí mò ṣe ò dà, màá tọrọ àforíjì. Ma lọ bá ẹni náà pé, "à, ẹ jọ̀ọ́, mo mọ̀ pé mo ti ṣẹ, ẹ má bínu, ẹ má bínu, ẹ dárí jí mi." máa n tọrọ àforíjì, tó bá sì ṣe ọ̀gá mi ní ilé iṣẹ́ náà, màá lọ bá ọ̀gá, ọgá "à ẹ́ jọọ ẹmá bínu, mi ò mọ̀ mọ ǹkan tí mò ń ṣe kìí ṣe pé mo mọ̀ mọ̀ ṣe, ẹ má bínu, ẹ jọ̀ọ́, ẹ dárí jí mi." Nítorí náà, mo mọ̀ bí wọ́n ṣe ń tọrọ àforíjì gan ni. Nítorí pé kò sí ǹkan tó, tó le nínú kó sọ "I'm sorry, I'm sorry." Ó lè, ó lè tún ǹkan tó ti bàjẹ́, ó lè tún ṣe. Nítorí náà, tọrọ àforíjì ó ṣe kókó.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Hmm, ti mo bá ní àwọn òṣìṣẹ́ tó wà lábẹ́ mi jẹ́ pé ipò tí mo ga óó, ipò tí mo wà óó ga ju wọ́n lọ díẹ, mo máa ń darí wọ́n dáadáa. Mi sì ní, mi sì ní ìtẹlu pé torí mo jẹ́ ipò mi ga ju ti wọn lọ kí wọ́n máa gbé raga àbí kí wọ́n máa ṣe bákan bákan sí mi. Ìfẹ́ ni wọ́n fi ń darí èèyàn pẹ̀lú sùúrù. Ìfẹ́ àti sùúrù, ẹni tí ò bá ní sùúrù kò lè ṣe olùdarí. Nítorí náà, tí wọ́n a darí àwọn òṣìṣẹ́, wá fi ìfẹ́ àti sùúrù. Lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn òṣìṣẹ́ míì lé dá ẹ́ lọ́pọ̀ lórú, dá ẹ́ lórí rú ṣùgbọ́n ó farabalẹ̀. Èèyàn ò lè fi gìràgìrà fún un pé ẹ gbọdọ̀ ṣe lé, o gbọdọ̀ ṣe tán. Hmm, ìjẹ́ṣiráyéta wà ní ìsìn. Nítorí náà ìfẹ́ àti sùúrù ni a fi máa ń darí àwọn ènìyàn.

Nígbà wo ni o keyin lọ sí ilé oúnjẹ? Ó ti ṣe díẹ̀ báyìí tí mo ti lọ sí ilé oúnjẹ láti jẹun tàbí ra oúnjẹ, nítorí pé mi ò fẹ́ràn kí má lọ ilé oúnjẹ kí má ra oúnjẹ. Mo, mo fẹ́ràn kí n ṣe nǹkan tí mo fẹ́ràn ṣe kí n ṣe nílé, kí n jẹun kó tẹ́ mi lọ́run. Nítorí náà, ju igi lọ máa rà níta lò. O ti pé ọ, bí i oṣù mẹ́ta sẹ́yìn ni mo ti lọ sí ilé oúnjẹ kẹ́yìn. Nítorí náà, mo máa ń ṣe oúnjẹ mi nílé ni. Kò sí oúnjẹ tí n ò ti lè ṣe pẹ̀lú.

Kíni o máa ń mu ọ rẹ̀ ẹrin Ọ̀pọ̀lọpọ̀ ǹkan ló máa ń pa mí lẹ́rìn-ín. Bóyá ti bá wo comedy, comedy lórí fóònù, lórí Instagram, Facebook tàbí TikTok àbí comment, Tẹ́ bá sí fídíò, fídíò yẹn lè fọ́ní ṣùgbọ́n tí wá lọ wo comment section, bẹ́ẹ̀ wọ́n gbọdọ̀ lérìn-ín tí máa pa yín dáadáa. Nítorí náà, ọ̀pọ̀lọpọ̀ ǹkan ló máa ń pa mí lẹ́rìn-ín. Owó náà ni ó sì máa ń pa mí lẹ́rìn-ín pẹ́lú. Tí ǹkan bá ní a send your account, tí mo rí owó báyìí, a! Màá bú sẹ́rìn-ín ni. Màá bú sẹ́rìn-ín ni o, nítorí owó ni kẹ̀kẹ́ ìyìn rere Tí ń bá rí owó báyìí, a! Ara mi á yá gágá. Nítorí náà, tí màá wo fíìmù tó fọ́ni, tí màá wo comedy. Bó ṣì se ǹkan, tí ǹkan bá ṣe ǹkan kékeré fún mi tí mi bàá expect, ó inú mi máa dùn, ayọ̀ mi máa kún.

Ṣé o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni o, tí máa ń lọ síbi kan tí mi ò mọ̀ bẹ́ẹ̀, màá bèrè. Ọlọ́run kọ́ ni asks and it shall be given unto you. Màá bèrè ibi tí mi ò mọ̀ tí mo dẹ̀ ń lọ. Màá bèrè ọ̀nà tí máa ń dé tí mo lọ ní à, ẹjọ́ sá ẹjọ́ máa, ṣé mo bí báyìí o? Màá bèrè. Kò sí, kò sí ìjàǹbá nínú kí ènìyàn bèrè ọ̀nà. Mo máa ń bèrè ọ̀nà dáadáa. Kò sí, kò sí, kò sí ẹnìkankan tó mọ̀, tó mọ̀ bí i kankan tán. Nítorí náà, mo máa ń bèrè ọ̀nà tí mo bá ń lọ ibi kan tí mi ò dè sí wọn bẹ́ẹ̀ dáadáa. Even tí ènìyàn bá ń lo Google Map, Google Map máa ń ṣì yàn. Tí ènìyàn bá mọ̀ lọ máa ṣì yàn lọ́ná ọgbà mi. Nítorí náà, ó dára tí ènìyàn bá yọ̀, à, ẹjọ́ máa, ẹjọ́ sá ọ, ṣé ẹ mọ bí i ṣe lè júwe bí i fún mi? Bíi tó bá ti wá dé ibí bóyá o, o wá dé like sàkání ibi tó nílò, ó wá gẹ́tì ibi ilé ìlọ tó nílò, ó lè bèrè. Mo máa ń bèrè ọ̀nà dáadáa lọ́wọ́ àwọn èèyàn. Mo máa ń bèrè ọ̀nà àwọn ènìyàn dáadáa wọ́n sì máa ń dá mi lóhùn.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? À, àṣà táa wá ń ṣe ní ìdílé wa. Ọmọ Yorùbá pọ́ńbélé ni wá o. A sì máa ń ṣe oríṣiríṣi àwọn àṣà Yorùbá la máa ń ṣe, àṣà Yorùbá. Nítorí náà tí, tí wọ́n bá fẹ́ ṣègbéyàwó, àṣà tí ṣe ni pé kí ẹ kó nǹkan orí wá, ẹ kanlé wa mu ìyàwó. Pé "à, ẹ, mo níí fẹ́ ọmọ yín, ẹ, mo sì ti fẹ́." À, ní ìbò nílẹ̀ Yorùbá. O gbọ́dọ̀ wá dọ̀bálẹ̀, ko kó iṣu wá, ko ko. Wọ́n á fún ẹ ní líísìtì, wọ́n á fún ẹ ní àwọn nǹkan tó máa fi, wa á gba àwọn nǹkan tí wọ́n á fi tọrọ ọmọ. Wọ́n á tọrọ ọmọ ni, kìí ṣe pé wọ́n á ji ọmọ gbé. Wa á tọrọ ọmọ ni, o kan le r'ọ́mọ n títí kò deedee fun l'óyún, ko wa á lo ti di ìyàwó rẹ. Rárá o, áa i ṣe bẹ nílẹ̀ Yorùbá. O gbọ́dọ̀ san nǹkan orí ẹ, o gbọ́dọ̀ san owó orí ẹ, ko wá dọ̀bálẹ̀ ko wa tọrọ ẹ ní ilé àwọn òbí ẹ. Nítorí náà, àṣà, àṣà Yorùbá ni.

Hmm. Oṣù wo ni a bí ọ? Àá. Ọmọ oṣù kẹwàá ni mí. Oṣù kẹwàá ni wọ́n bí mi. Tí ṣe oṣù October. October, oṣù àlàáfíà, oṣù ìdùnnú, oṣù ayọ̀. Bẹ́ẹ̀ ni, àwọn tó ń bí ní oṣù October, àwọn alágbára ayé ni wọ́n. Bẹ́ẹ̀ ni, àwọn alágbára ayé. Nítorí náà, oṣù October ni wọ́n bí mi. Oṣù, oṣù ayọ̀, oṣù ọlá oṣù àwọn alágbára, àwọn alágbára ayé. Bẹ́ẹ̀ ni, ni oṣù tań bí mi. Oṣù kẹwàá ni oṣù náà. Nítorí náà, alágbára ni mí o. Mo wà níkàn láàrín àwọn alágbára ayé. Ọmọ oṣù kẹwàá ni mí. Oṣù kẹwàá náà sì ń bí mi. Tí bá lọ wo inú ìwé ìtàn, àwọn tó ń bí ní oṣù kẹwàá, wọ́n pọ̀. Àwọn dẹ́wàá láàrín àwọn tó ní owó jù ní àgbáyé.

Nígbàwo ni mo kéyìn lọ sí Ilé ìkàwé, à, láti ọdún tó kọjá ni o kẹ́yìn tí mo lọ sí Ilé ìkàwébò ọdún tó kọjá ni nítorí iṣẹ́ mi ò fààyè gbà mí láti máa lọ sí, àti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́, mo sì ti ń ṣe àgùnbánirọ̀. Mò raye láti lọ sí Ilé ìkàwé kankan ṣùgbọ́n iṣẹ́ tí mo ń ṣe, tí mo fi ń kọ́, tí mo ń kọ́ àwọn olùkọ́ lẹ́kọ̀ọ́, ó ń jẹ́ kí n máa ní ìmọ̀ si ní ojoojúmọ́. Mo ti ń kọ́ wọn sí náà ni mo ti ń ní ìmọ̀ si, nítorí náà tí mo bá lọ sí Ilé ìkàwé kò ní ipa burúkú rárá. Nítorí náà bí mo ṣe ń kọ́ àwọn ọmọ ni mo ti ń ní ìmọ̀ si, mo sì ń kẹ́kọ̀ọ́, mo sì ń kẹ́kọ̀ọ́ si i. Nítorí náà ó ti pẹ́ tí mo ti lọ sí Ilé ìkàwé mọ.